Gbogbo yin, ẹ ní pé kí ni ìgbádùn ni, kí ni mo máa ń ṣe láti máa gbádùn. So nígbà mí, mo máa ń ta guitar torí pé mo mọ guitar play. Àti pé nígbà mí, mo máa ń wo àwọn àwòrán tó ṣẹ̀ṣẹ̀ ṣí ṣe síta ní cinema. Iyẹn náà, ó máa ń fún mi ní ayọ̀ àti ìgbádùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe láti fi máa gbádùn nígbà mí náà ni pé mo máa ń ws nǹkan tó ń wù mí jẹ kí n máa jẹ. Tí mo bá ti jẹ, ó máa ń dùn mọ́ mi nínu. Òun náà ni ìbánidọ́rẹ́ tí mo máa ń gbádùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi ìpàmọ́. Mo máa ń fi gbogbo ẹ̀ pàmọ́ sínú, sí’bì kan. So nígbà míì, mo máa ń fún, fún gbogbo ẹ̀ fún ìyá mi kán bá mi tọ́jú gbogbo ẹ̀ pọ̀. Lẹ́yìn tí mo ti wá dàgbà tán, mo máa ń kíìpù gbogbo àwọn fáìlì mi pamọ́ fún ara mi ibi tí mo dẹ̀ máa ń fi gbogbo ẹ̀ sí. Mo máa ń jẹ́ kó yé ẹní–anybody tó fẹ́ bá mi keep ẹ̀ tò tàbí anybody tó fẹ́ bá mi fi pamọ́ pé mo fẹ́ fi pamọ́ dáadáa.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹ́gbẹ́ mi? Tí èmi àti àwọn ẹlẹ́gbẹ́ mi bá ń sọ̀rọ̀, mo máa ń dúró kí gbogbo wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀kan. So èèyàn kan máa sọ̀rọ̀, èèyàn mìí máa wá sọ̀rọ̀. A máa ń ṣe tó máa jẹ́ pé gbogbo ènìyàn tó wà níbẹ̀ ló máa ráyè sọ̀rọ̀. A de máa máa, a de máa máa ṣe díẹ̀ díẹ̀ lọ à kí ń sáré sọ̀rọ̀ báyẹn náà kí everybody lè rí nǹkan tó fẹ́ sọ, wọn lè rí nǹkan tó fẹ́ sọ sọ.

Nígbà wo ni mo ké ní alábùrúkú? Ó ti pẹ́ tí mo ti ní alábùrúkú pẹ́yìn. Mi ò kí ń fi bẹ́ ní alábùrúkú báyẹn. Nítorí pé èmi ò fi bẹ́, mi ò fi bẹ́ bojú lé gbogbo àwọn irú alábùrúkú, mi ò fi bẹ́ bojú mọ báyẹn náà. Ó ti pẹ́ tí mo ti ní irú alá, irú àwọn alá bẹ́yẹn gbẹ́yìn. Tí n bá ti wà ní irú alà yẹn, mo ń jí kí n wá gbàdúrà nípa rẹ̀. So ó ti, ó ti pẹ́ tí nǹkan bí i nǹkan báyẹn ti ṣẹlẹ̀.

Rárá o, mi ò kí ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Àwọn tó máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn kan, wọ́n o pọ̀ báyẹn, àn, wọ́n, àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ máa ń kọ lẹ́tà. Bíi ti tẹ́lẹ̀ mọ́, kò kàn jẹ́ nǹkan tíí wọ́n máa, wọ́n sì máa ń ṣe. Gbogbo èèyàn ló ní ansẹẹ̀tì, so gbogbo èèyàn ló mọ gbogbo àwọn kíní yẹ̀n lò. Wọ́n dẹ̀ nlo EaI láti fi ṣí ṣe gbogbo iṣẹ́ tó ń níìdì. Wọ́n, ó ti pẹ́ tí anybody ti kọ lẹ́tà gbẹ̀yìn. So a kì í kọ lẹ́tà mọ́. Kò jẹ́ nǹkan táa sì máa ń ṣe pé ó kí o, a máa sì máa ń kọ lẹ́tà sí ẹ́níbọdì o.

Irú bàtà wo ni mo máa ń wọ̀? Àwọn bàtà tí mo máa ń wọ̀ wọ́n pín sí irú ohun, irú ohun àwọn bàtà bí márùn-ún, wọ́n máa máa lọ sí bí mẹ́jọ náà. Mo máa ń wọ bí irú àwọn bàtà, à, à to n pè ní palm slippers. Mo dẹ̀ máa ń wọ àwọn bàtà to ń pè ní sneakers to n, to n máa n fí lọ, to n máa, taa fí lọ ń jog. Mo dẹ̀ ní àwọn irú bàtà mì tí mo máa ń wọ̀ to lílọ́ọ̀ mú. Mo dẹ̀ níí fí lọ ibi iṣẹ́ àbí kí n ti pé tí ń bá fẹ́ lò síta. So àwọn bàtà tí mo máa ń wọ̀ wọ́n péé, wọ́n pé different, wọ́n pé oríṣìíríṣìí.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Kò really, sí much sí ọ̀rọ̀ yìí báyen náà nítorí pé a, o máa ń jẹ́ kí a dáhùn fóònù bí a ṣe fẹ́. So kò jẹ́ nǹkan tí a máa ń wọ̀ pé okay o, a lè dáhùn call o a lè dáhùn fóònù níbi iṣẹ́ kò, ọ̀gá wa gan òún, wọn ò ṣe ẹni búburú tí ò ní jẹ́ ká gbé fóònù tí a bá wà níbi iṣẹ́

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí à kí ń ṣiṣẹ́ tó pọ̀ báyẹn, a fi bẹ́ẹ̀ máa ń lọ ibiṣẹ́, a kò mọ dúró sílé, a kò mọ máa ṣé ńko tá fẹ́ ṣe, a máa ma jáde tá bá fẹ́ jáde lọ sí patí àbí tá bá fẹ́ jáde lọ síbi kan, ka kan lọ wonran, ka kọ̀ lọ gbádùn. Ni ìgbà náà, ọjọ́, ọjọ́ ìsinmi ló dùn jù àti pé ọjọ́ ìsinmi náà ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé gan. Mo máa ń ka gbogbo ìwé ilé ẹ̀kọ́ gíga mi. Mo máa ń ka lójoojúmọ́ fún bí i wákàtí kan sí wákàtí márùn-ún. Lọ́jọ́, lọ́jọ́ kan náà mo lè ka bí i àwọn ìwé márùn-ún. Ó wá ṣe kókó irú ìwé náà ni mo máa ń kà. Nigbá mi àwọn ìwé, ìwé tí mo máa ń kà gan, àwọn ìwé tó máa ma, tó máa bá mi, tó máa bá mi ṣe àwọn nǹkan tó dára.

Nígbà wo ni mo kẹ́yin lọ síbi orin? Mo máa ń lọ sí, mo máa ń lọ síbi orin lójoojúmọ́ nítorí pé orin jẹ́ ǹkan tí mo like, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan-an. Nígbà náà, mo máa ń gbọ́nran àwọn orin tó pọ̀ lórí phone mi. Tí mo bá ti ní time, ṣé mo máa ń wá sí phone mi kí n máa gbórin nítorí pé mo fẹ́ràn rẹ̀ gan-an.

Ṣé mo jẹ́ ẹ́n jẹni tí ó kórú tí ó kìí jẹ́ ẹran rárá o. Mo like ẹran gan, mo fẹ́ràn ẹran gan. So mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran dáadáa. Mi ò kí ń jẹ́ kí àwọn omíì tán kí ń tó rà imí sínú ǹkan tí mò ń ṣe.

Nígbà wo ni mo kẹ́yín lọ sílé oúnjẹ? Mo ṣì lọ sílé oúnjẹ lánàá, àná ni mo pàpà lọ sílé oúnjẹ nítorí pé mi ò lo oúnjẹ jẹ. Mi ò dẹ̀ fẹ́ se oúnjẹ kankan, nítorí náà ni mo wá lọ sílé oúnjẹ. Ilé oúnjẹ tí mo lọ, mo ra ẹ̀gúsí àti fùfú. Mó dẹ̀ ra omi tí máa mu, ó dẹ̀ ra-- kí tún ni mo tún rà o? Mo ra ẹran sí oúnjẹ tí mo jẹ. Ìgbà mí, ó máa ń dára kí yàn ra oúnjẹ láti, láti ìta. Nítorí pé oúnjẹ ọ̀hun náà, ó máa jẹ́ ìyàtọ̀ nínú oúnjẹ tí èèyàn máa ń jẹ. Nítorí náà ni mo ṣe wá lọ sílé oúnjẹ lánàá. Ṣùgbọ́n àná tí mo lọ, mi ò fi bẹ̀ rí àwọn nǹkan tí mo fẹ́ jẹ. Mo fi wá jẹ fùfú tí mo wá jẹ lánàá.

Ṣé mo fẹ́ràn ìpàdé lórí fóònù? Rárá o, mi ò rí lì fẹ́ràn ìpàdé lórí fóònù. Àwọn ìpàdé lórí fóònù wọ́n jẹ́ àwọn ìpàdé tó, tí mo wò rò pé ó dára gan. Àwọn ìpàdé tí ó rí fóònù, à, wà níbẹ̀ ta lè rí rá wá gẹ́gẹ́ bí i, bí i pé a ríra wa ní, níta gbangba. Nítorí náà mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìpàdé lórí fóònù. Àwọn ìpàdé lórí fóònù máa ń ní àwọn, àwọn, àwọn, àwọn ìtìjú mi tí èèyàn le, tí wọ́n lè wá, tí wọ́n lè kórìíra.

Ibo ni mo fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn kí n máa jáde. So mo fẹ́ràn máa lọ sí àbẹ́ẹrú àwọn sinimá. Mo fẹ́ràn kí n máa lọ sọ́jà kí n máa ra nǹkan, kí n máa ra nǹkan tí wọ́n, tí mo need. Mo fẹ́ràn kí n máa lọ sí ibi tí wọ́n ti ń ta aṣọ kí n ra aṣọ fúnra mi. Mo dẹ̀ fẹ́ràn pé kí n jáde, kí n kọ́n lọ wo, kí n kọ́ lọ wo ìran níta. Wọ́n ní ohun fí bẹ́ẹ̀ láì kẹ́. Nígbà tí a jáde tí àwa rí ǹkan kan ṣe àbí a jáde tán pé àwa rí ǹkan táa wá sọ pé òkè o a ń ṣe tá bá wá jáde. Nígbà yẹn, a máa ń jáde. Kò sí ǹkan tí ó, tó, tó le báyẹn táa bá ń jáde. Ǹkan díẹ̀díẹ̀ náà la máa ń wò táa bá fẹ́ jáde báyẹn ná.

Yàrá wo nínú ilé ni mo fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé, ó jẹ́ sitting room, sitting room ni mo fẹ́ràn jù nínú ilé nítorí pé ó máa ń fẹ̀ gan. Ó dé, ó dé máa ń ní ibi tí èeyàn lè máa le dúró sí kí èeyàn kan máa wo àwọn àwòrán tó wà tó ríi lórí tẹlifíṣàn.

Nígbà wo ni mo kí ìrìn ìrìnàjò fún iṣẹ́? Mo máa ń rìnrìnàjò fún iṣẹ́ dáadáa. Ìrìnàjò fún iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́. Eléyìí jẹ́ nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ó nídi kí n rìnrìnàjò kí n máa rìn kiri fún iṣẹ́ tí mò ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló máa ń rìnrìnàjò fún iṣẹ́ tí wọ́n ṣe náà ní gbogbo àwọn area tí mo wà. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ó wà very important pé kí ọ̀un bojúmọ́ iṣẹ́ tó ń ṣe, kí eeyan rìnrìnàjò fún gbogbo iṣẹ́ tí ọ̀un ṣe.

Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ìyẹn jẹ́ nítorí pé àwọn ọkọ̀ ojú irin tó wà ní ìlú Nàìjíríà wọn ò fi bẹ́ẹ̀ gbádùn báyẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe gbogbo ẹ̀ kọ́ kó wá dáadáa nísìnyí náà ni. Kò dẹ́ jẹ́ pé àwọn ọkọ̀ ojú irin tó wà wọn ò fi bẹ́ẹ̀ dá báyẹn naa. Nítorí náà ọkọ̀ tí mo máa ń wọ̀ ojú, àwọn ọkọ̀ motor tí ojú títì àbí kí n wọ̀ orí afẹ́fẹ́ lọ tí mo bá fẹ́ rìnrìn àjò lọ sí ìlú mi. Nítorí náà àwọn ọkọ̀ ojú irin wọ́n ti dá ṣùgbọ́n wọn ò fi bẹ́ẹ̀ wà reliable báyẹn.

Ibo ni mo màá fi kọ́kọ́rọ́ mi sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sá pọ̀ tàbí kí n fi sínú àpò tí mo máa ń di kiri nítorí pé ó ti ṣẹlẹ̀ rí pé mo sọ kọ́kọ́rọ́ mi nù nítorí ibi tí mo fi sí eléyi wá jẹ́ nǹkan tí ó wá mú nu mi dùn, nítorí pé mi ò roná fi wọlé lọ́jọ́ yẹn. Ọjọ́ yẹn wọ́n ni láti máa bá wa jalè kùn ká tó wọlé. Nítorí náà, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ sí wa ti wá jẹ inú àpò mi, àbí tí n bá ń jáde lọ kí n fi kó aṣọ tí mo wọ̀. Tí n bá fi kó aṣọ tí mo wọ̀ ó lé sí pé mi ò lè gbàgbé ẹ̀ síbi kankan. Mi ò dẹ́ni ní gbogbo nǹkan tó jẹ́ bí pé mo sọ key nú àbí mò ń wá kọ́kọ́rọ́ kiri àbí mò ń wá bí mo ṣe fẹ́ jalè kùn tàbí nǹkan. Nítorí náà ni mo máa ń fi kọ́kọ́rọ́ sínú àpò. Ìgbà míì mi ò kí ń mú kọ́kọ́rọ́ jáde nítorí pé kò kí ń. Èmi, èmi kan ni mo ń dúró sínú ibi tí mo wà. Mi ò dúró sí ibi tí mo wà, mi ò dá dúró. Àwọn èèyàn náà wọ́n bá mi wà níbi tí mo wà náà.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ ko kí ń pẹ́ báyen, nítorí pé ibi tí mò ń ṣiṣẹ́ ò jìnnà sí ilé tí mò wa. Ibi tí mò ń ṣiṣẹ́, ó kò ju bí ìṣẹ́jú márùn-ún lọ láti dé bẹ̀. Ṣugbin, nígbà mi tí n bá níṣẹ́ níta, mò máa ń jáde lọ síta kí n lọ ṣiṣẹ́ tí mò fẹ́ ṣe. Ìgbà míì náà, àwọn iṣẹ́ tí mò ń fẹ́ ṣe, wọ́n jẹ́ iṣẹ́ tó máa ń rora díẹ̀. Nítorí náà, àwọn iṣẹ́ tí mò máa ń jáde lọ se báyẹn, wọ́n jẹ́ àwọn iṣẹ́ tí tó máa ń sanwó gidi gan. Nítorí náà, tó bá, tó bá jẹ́ ìrú àwọn iṣẹ́ yẹn, mò máa ń jáde lọ. Ó dẹ̀ máa ń tó bí wákàtí kan àbí wákàtí méjì kí n tó jáde lọ sí ibi tí mò ń fẹ́ lọ wáṣẹ́ àbí ibi tí mò ríṣẹ́ sí nígbà míì.

Rárá o, mi ò ní ètò láti fi, láti fi ìṣe, fi ìṣe mi sílẹ̀ láti lọ sí ìlú mìíràn, nítorí pé ìlú tí mo wà ó jẹ́ ìlú Èkó, ó jẹ́ ìlú tí gbogbo àwọn àǹfààní tí ò si nínú gbogbo àwọn ìlú mìí wà. Nítorí náà kò, mi ò need láti máa jáde lọ síta kí n lọ máa ṣiṣẹ́ níbò mi, nítorí pé ìlú tí mo wà iṣẹ́ pọ̀ n bẹ́ àti pé kò kí n, kò, kò kí n need láti kí n jáde lọ, nítorí gbogbo àwọn iṣẹ́ tó wà ní àyíká mi wọ́n jẹ́ iṣẹ́ tó dára gan. Kò dẹ́ni, wọ́n dẹ́ ẹ fíbẹ̀ need i owó tó ń san ó dáa gan, ó dáa ju ti gbogbo àwọn tí ìlú mi. Ṣùgbọ́n nígbà mí tí mo bá ráyè lọ, mo máa n lọ fún àwọn iṣẹ́ kankan tí mo bá rí.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò sí ìlú mi. Ǹkan tó ń jẹ́ kí n rìnrìn àjò, ó máa ń bíi pé ìgbéyàwó ti ọ̀rẹ́ mi àbí ti àwọn àbúrò mi ló ti jẹ́ kí n jáde sí ìlú míì. À ti gbà pé nígbà míì, ǹkan tó máa ń jẹ́ kí n lọ sí ìlú mi jẹ́ bóyá pé mo fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ èèyàn kan ní ìlú mi. Ó ti ẹ̀ ṣe pàtàkì kí n lọ, kí n lọ gba nǹkan yẹn. Àbí nígbà míì, mo kàn fẹ́ ṣeré lọ sí ìlú mi, kí n lọ wo gbogbo àwọn nǹkan tón ní ní gbogbo àwọn ìlú yẹn bíi Ìbàdàn. Mo ti lọ sí ìlú Ìbàdàn rí. Ìbàdàn jẹ́ ibi tó, tó wá kùlẹ̀lẹ̀ kò wù. Àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ gan, wọ́n jẹ́ àwọn èèyàn ti, tí wọ́n ò ní ìtìjú, wọ́n dẹ̀ ní gbogbo àwọn ìṣòro tí wọ́n ní ní ìlú tí mo wà yìí.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà? Àwọn oníbàárà jẹ́ àwọn tó máa ń tọrọ owó. Nítorí náà mo máa ń kíyèsí tí n bá rí àwọn tó bá jẹ́ oníbàárà kí n kọ yà sí i òsì àbí kí n yà sọ́tùú tí n bá rí wọn tí wọ́n ń bọ̀. Nítorí pé gbogbo wọn jẹ́ àwọn èèyàn tó ti wọ̀ wọ́n wà dáadáa. Àwọn èèyàn bí i àwọn tó máa gbówó ni gbogbo wọn jẹ́. Wọ́n kọ̀ máa gbówó lọ́wọ́ ẹ ni. Wọ́n ò dẹ̀ jẹ́ àwọn ẹni tí wọ́n máa ń sọ òótọ́. Àwọn ẹni tí èèyàn ò lè gbọ́kàn lé náà ni wọ́n. Nítorí náà mi ò kí ń, mi ò kí, mi ò ti ẹ́ need láti múra sílẹ̀ fún wọn. Mo kàn máa ń fò sí i ọ̀nà kejì tí n bá rí wọn tí wọ́n ń bọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa kọrin nítorí pé mo ti, mo ti pẹ̀lú gbogbo àwọn tó ń kọrin rí nígbà tí mo wà ní kékeré. Mo dè fẹ́ràn rẹ̀ kí n máa kọrin. In fact, mo máa ń ta guitar. Guitar tí mo máa ń ta náà, o máa ń jẹ́ kí n mọ̀ -gbogbo àwọn orin tó ń lọ, tó wà ní lẹ́yìn síi Nítorí náà, àwọn orin yẹn, wọ́n máa ń dùn mọ́ mi ninu, wọ́n de máa ń fún mi ní àǹfààní kí n kọrin síta nígbàmí tí n bá ti dé bí i àwọn, àwọn àjọ ọlọ́run.

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Àwọn ètò tí mo máa ń ṣe fún ìdárayá jẹ́ àwọn ètò bíi pé kí n máa kàwé, kí n máa bo gbogbo àwọn nǹkan tí mo lè ṣe, kí n máa nu gbogbo ibi tó yẹ kí n nù, kí n dẹ máa gbálẹ̀ kí n máa ṣiṣẹ́. Àwọn ètò tí mo máa ń ṣe fún ìdárayá wọn ò jẹ́ àwọn ètò tí mo máa ń ṣe pé kí n kan, kí n kan gbá inú ara mi nìkan. Mo máa ń ṣe àwọn ètò bíi pé kí n, kí n jáde lọ, kí n dẹ ra ǹkan, kí n jẹ. Gbogbo àwọn ètò ìdárayá tí mo máa ń ṣe wọ́n kàn lè jẹ́ pé okay o anything pe mo bá rí pé kí n ṣe, òun náà ni mo máa ń ṣe. Nítorí náà àwọn ètò ìdárayá tí mo máa ń ṣe wọn ò fí bẹ́ẹ̀, wọn ò fi béẹ́ wà pé okay o mo máa ń ṣe nǹkan tó lágbára báyẹn. Mó lè máa kàwé kan kí n máa dárayá mi náà nìyẹn, àbí kí nǹkan máa wọ ǹkan, àbí kí n máa bá èèyàn sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan báyẹn wọ́n jẹ́ àwọn ètò ìdárayá tó máa ń mú mi, tó máa ń mú ara mi dùn.

Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Mi ò kí ń pẹ́ dé gbogbo ibi tí mo fẹ́ dé. Mo máa ń ṣètò bí mo máa ṣe dé ibi, gbogbo ibi tí mo fẹ́ dé ní àkókò tó yẹ kí n dé bẹ́ẹ̀. Nítorí pé mi ò ṣe ẹni tí ó, tí ó máa ń fi bẹ́ẹ̀ fẹ́ràn pé kí eeyan maa lọ síbi kan kó kàn án, kí eeyan kan máa, kí eeyan kan máa dé bẹ́ẹ̀ pé kí èèyàn, èèyàn tètè dé bẹ́ẹ̀. Mi ò fi, mi ò fi bẹ́ẹ̀ like ẹ. Nítorí náà mo máa ń dé ibi tí mo fẹ́ dé ní àkókò kọ̀ọ̀kan. Nítorí náà gbogbo àwọn irú iṣẹ́ tí mo máa ń ṣe pé mo fẹ́ jáde lọ àbí mo fẹ́ lọ sí ìwé ẹ̀kọ́ gíga, mo máa ń ṣe ìgbìyànjú kí n dé bẹ́ẹ̀ ní àkókò. Mi ò kí ń like kí n dé ibi kan kí n, kí n dé bẹ́ẹ̀ tán kí n máa bá eeyàn àbí kí n dé bẹ́ẹ̀ tán ki wón máa máa sọ pé èèyàn o tètè dé ibi tí èèyàn yẹ kó dé. Nítorí náà mi ò kí ń like pé kí n dé ibi kan kí n má, kí n, kí n wá dé bẹ́ẹ̀ tán kí n máa wá rí ǹkan tí mo fẹ́ wá, kí n, tí mo fẹ́ lọ síbẹ̀ lọ ṣe. Nítorí náà ni mo máa ń ṣe dé ibi tí mo fẹ́ dé kó, kó wá, kò mean pé bóyá tó, bóyá ìjọ ni mò ń lọ o, bóyá ilé ẹ̀kọ́ gíga ni mò ń lọ o, bóyá ibi iṣẹ́ ni mò ń lọ, mo máa ń like kí n dé bẹ́ẹ̀ ní àkókò tó dáa.

Rárá o, mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi nítorí pé mi ò tiẹ̀ l'ọ́kọ̀ titẹ̀ mí báyìí báyìí. Nítorí náà mi ò kí ń jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n mi òun, mi ò kó, mo kórira rẹ̀ kí èèyàn máa jẹun níta nítorí pé àwọn èèyàn máa ma wo ẹ̀ pé òkè o, nígbà tó ń jẹun, wọ́n ń jẹun níta gbangba. Mi ò wá sọ pé ìta gbangba pé àwọn èèyàn mìí wọ́n wà níbẹ̀ pé wọn, wọn ò ń jẹun ò àbí pé, pé ìwọ nìkan ni ò ń jẹun. Kínì yẹn jẹ́ nǹkan tí o, tí ó dùn mọ́yàn nínú pé kí àwọn èèyàn tó wà níta kọ́mọ wo ẹ̀ pé o ń jẹun. Tí máa tiẹ̀ wá ní ọkọ̀ titẹ̀ mi gan, mi ò tiẹ̀ lè máa jẹun nínú mọ́tò nítorí pé mi ò fẹ́ kí àwọn ǹkan tí mò ń jẹ, mi ò fẹ́ kó máa wọ inú, mi ò fẹ́ kó máa wọ inú ǹkan tí mò ń wẹ̀ sísin. Mi ò fẹ́ kó máa wọ nínú, sínú mọ́tò. Tó bá wọ inú mọ́tò, mọ́tò lè máa ma rùn bíi ǹkan tí mi ò fẹ́. Mo dẹ̀, mi ò le nifẹ́ pé mo kí ń ní mọ́tò kí gbogbo ẹ̀kún máa ma rùn bíi pé ó ń jẹ àbí kó máa rùn bíi ǹkan tí ò kí ń jẹ́, tí ò jẹ́ pé kí inú mọ́tò máa ma rùn. Nítorí náà ni pé mi ò fi bẹ́ẹ̀ nìfẹ́ pé kí èèyàn máa ma jẹun nínú ọkọ̀. Kò, kò dá bá yẹn kí èèyàn máa jẹun nínú ọkọ̀. Mi ò rò pé ǹkan tí èèyàn máa yẹ kó máa ma ṣe ni pé kí èèyàn máa jẹun nínú ọkọ̀. Mo kórira rẹ̀ gan. Ǹkan tí o rí, mo rò náà nìyẹn.

Ṣé mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn nígbà kan, bò ní sì ń yi, mi ò kí ní time kí máa wo gbogbo àwọn ètò tó wà ni tẹlifíṣàn, nítorí pé gbogbo àkókò tí mo ní mo kàn fi ṣe ilé ìwé ẹ̀kọ́ gíga tí mo wà ni. Nítorí náà, mi ò kí ń wo àwọn ètò tẹlifíṣàn báyẹn. Ǹkan tí ò tí òún fi bẹ́ẹ̀ like báyẹn, nítorí náà àwọn ètò tí èèyàn máa ń wo wọ́n, wọ́n ò fi bẹ́ẹ̀ dá báyẹn ná. Wọ́n ò dè má, wọ́n ò dè jẹ́ àwọn ètò tí èèyàn lè máa máa wò báyẹn. Àwọn ǹkan tó máa sẹ, sẹ lórí ni tẹlifíṣàn báyìí wọ́n ò fi bẹ́ẹ̀ dá báyìí. Àwọn, àwọn tí tẹ́lẹ̀ máa ń dá níìsín báyìí wọ́n ò dá mọ.

Ṣé mọ̀ mọ̀ ibí ta tí ń wẹ̀? Bẹ́ẹ̀ni ìmúmọ̀ bíta tí ń wẹ̀. Íbíta tí ń wẹ̀ jẹ́ nínú bathroom à kí ń wẹ̀ níta gbangba. Inú ilé la máa ń wẹ̀. Alẹ́ dẹ̀ náà dàmá fáìn. Iwẹ̀ ta máa ń wẹ̀ jẹ́ ìwẹ̀ tó máa jẹ́ inú ebú ta máa nínú bathroom. Inú ilé tó ènìyàn máa ń yàgbẹ́ àti pé ibi tí ènìyàn máa ń ṣe.